Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Àwòrán ilẹ̀ yẹn, ìyẹn túmọ̀ sí máàpù lédè ìgbò. Àwòrán ilẹ̀ yẹn jẹ́ ohun tí wọ́n fi máa ń wo, ẹ, ẹ, ibi tí ilé wà. Bọ̀, ọ, ó jẹ́ ohun tí wọ́n fi máa ń wo àdúgbò.

Bẹ́ẹ̀ni mo ti sìnà rí nítorí pé, eh gẹ́gẹ́ bí a ti mọ̀ pé kò sẹ́ni tí ò le sìnà. T'eẹ̀yan ò bá ti mọ̀nà, ẹ̀yan ó sìnà náà ni. Mo ti sìnà rí dáadáa, mi sì lè káyé ìgbà tí mo ti sìnà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ibo mi ni mo máa ń fẹ́ lọ tí mi ò lọ rí.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára bọ̀ kò yára bí mo ṣe fẹ́. Ìdí dẹ̀ náà wípé, ẹ mọ̀, ẹ́ network ta ní lórílẹ̀ èdè wa ń bí, ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n mo gbọ́ pé Starlink ó yára dáadáa.

Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé kìí ṣe gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ni èèyàn máa ma gbé sí orí Íńtánẹ́ẹ̀tì tí à ń pè ní ayélujára. Nǹkan àkọ́kọ́ tí èèyàn gbọ́dọ̀ mọ̀ lé lé yìí.

Ah! Mi, mo máa ń bá ènìyàn sọ̀rọ̀ sùgbọ́n nínú ẹ̀rọ ìgbésókè yẹn èyí tí a ń pè ní lift, ẹ́, ó kò ṣe dáadáa èmi ó sì wò pé ó dáa kí èèyàn fi bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ nítorí pé ẹ̀yà lè gbàgbé ibi tó ń lọ.

Tí mo bá ní ìrìn àjò láti lọ tàbí tí mo bá fẹ́ ṣe àwọn, àwọn ìrìn àjò kankan, mo má ń múra kalẹ̀. Tó bá jẹ́ bí àárọ̀ ọjọ́ kejì mo fẹ́ rin ìrìn àjò, má ti má múra kalẹ̀ láti bí irú alẹ́ òní báyì.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Ìyẹn tí a ń pè ní antivirus, mo ní àbí bóyá ètò ààbò mí òdẹ̀ tó, bóyá ètò ààbò mí tún wà tí ẹ ń sọ, mo ní ètò ààbò kọ̀ǹpútà.

Mo fẹ́ran ìbọsẹ̀ tí ó ní nìmí larà rárá. N mọṣẹ́ máa ń láìkì àwọn ìbọsẹ̀ tó máa ń ní fùkẹ̀fùkẹ̀ yẹn bí àwọn kanfàsì, bí àwọn ìbọsẹ̀ trénásì, àwọn ìbọsẹ̀ tí ó ṣe tí ó ṣe yí tó máa kan ènìyàn lẹ́sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ òní a ń pè ní National Identification Number. Ní èdè ìbò, nọ́mbà orílẹ̀ mo ní, mo ní tòní pépà, mo ní tòní ike, mo ní.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹun nínú ọkọ̀, mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa ṣùgbọ́n mi ò tíì ní ọkọ̀ tara mi. Mo ń gbàdúrà pé kó tó di ìparí oṣù tó ń bọ̀ yìí, kọ́lọ́n ti ṣètò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó gbádùn dáadáa tó tún ni, tó tún ní, tó tún ní AC. Yes.

Bẹ́ẹ̀ni, mò màá n jẹ oúnjẹ tí mo lérò fún ìlera. Ìdí ni wípé oúnjẹ tí èèyàn bá ti ń jẹ tí kò bá ti saara lóore kò yẹ kí ẹ̀yàn máa jẹ. Ìdí nìyí tó fi jẹ́ pé tí mo bá fẹ́ jẹun, màá ń wò pé oúnjẹ yìí ṣe yóò ṣe mi láǹfààní.

Mo ti lọ sóde dáadáa, kódà mi lè ka iye òde tí mo ti lọ. À, mo ti ń lọ sóde ọjọ́ ti pẹ́ gan-an. Ṣé gbogbo ìgbà tí mo fi máa ń fan fèrè káàkiri ni? Àbí gbogbo ìgbà tó fi jẹ́ pé à ń sọmọ kiri? Àbí gbogbo ìgbà tó fi jẹ́ pé à ń kọrin kiri?

Tí mo bá ti wà níbi iṣẹ́ tí mo bá fẹ́ dahùn fóònù, ẹ àkọ́kọ́ náà, mo máa rí pé mo jáde kí ń má baà fi tèmi, kí ń má baà fi dààmú àwọn tó ń kù, soo máa jáde kí n tó lọ dahùn fóònù yẹn torí ìpè náà sì lè jẹ́ pàtàkì.

Bẹ́ẹ̀ni ojú mi dára. Ọlọ́run fún mi ní ojú tó dára. Ó rẹwà, ó ṣe é wò, ó ṣe é mú yàn gan. Iṣẹ́ Olúwa ni, kì í ṣe iṣẹ́ ènìyàn. Ọlọ́run ló fún mi ní ojú yẹn. Kò sí iṣẹ́ nkankan tí yóò gba ojú mi dára dáadáa.

Rárá, mo máa ń sùn lọ́sàn-án ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà o. Ẹ̀kọ̀ọ̀kan, bóyá ẹ̀ kan láàrín oṣù kan àbí ẹ́ẹ̀méjì láàrín oṣù kan. Torí ó ní báyìí tí a tó jáde lọ ibi kankan tí a ní kí a sùn lọ́sàn-án, a padà rí ibi ìsun. Torí kò sáye.

Àkọ́kọ́ tí mo máa ń lọ sùn, to bá ti ń di bí aago mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn. Ìgbà mí ò sì lè mọ́tọ̀ bẹ́ẹ̀, ìgbà mí ò sì lè ju bẹ́ẹ̀ lọ, nítorí ìgbà mí mò máa ń wò pé ó dá k èeyàn tètè sùn.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, àkókò mélòó ló gbà? Eh, nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà ni pé tí mo bá ti fẹ́ sinmi, ìgbà mi mo máa ń lo ogún ìṣẹ́jú, ìgbà mi mo máa ń lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógbon, so àwọn ìgbà tó gbà ni.

Ẹ̀mí máa ń di kọ́kọ́rọ́ mi káàkiri ni o. Mi ò ní bí i ká tí mo máa ń fi kọ́kọ́rọ́ ṣe, nítorí pé èèyàn gbọ́dọ̀ múra dáadáa kó sì mọ nǹkan tó ń ṣe. Kọ́kọ́rọ́ mi, mo máa ń dì káàkiri ni.

Bẹ́ẹ̀ni ó wù mí kí ń wo àwọn ìràwọ̀, ṣùgbọ́n ẹmọ̀, ìràwọ̀ pọ̀ lójú ọ̀run, bí èèyàn bá ṣe ń wò, ẹ̀eyan ó wa máa ka, ẹ̀yin ó máa ka, ẹ̀yin ó máa ka.

Bẹ́ẹ̀ni mo máa ń tẹ̀ kíni lórí fóònù mi, ìdí ni pé ìgbà mìn mo lè má le pè, tí mo bá ti fẹ́ kí èèyàn, màá kàn án tàn nítorí pé Ìkíni órí fóònù yẹn náà ó tún, ó tún máa ń ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi bí mo bá ti ní àfojúsùn nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, mo mọ̀ pé mo ṣàṣeyọrí lórí rẹ̀. So mo máa ń pàdé rẹ̀. Ọlọ́run àwọn tó ti wà wájú, mo máa ṣàṣeyọrí lórí rẹ̀.

Ọlọ́run ló máa ń jí mi. Kò sí ẹnìkan láyé yìí tó lè dá jí. Bí èèyàn bá ti sun ó ti sun, bí èèyàn bá si jí ó ti jí. Ọlọ́run ló sì máa ń jí ni. Ẹ̀ẹ̀yàn kan ò lè láíláí jí èèyàn. Ọlọ́run ló máa ń jí ni l'òwúrò.

Mi ò sábà ra oúnjẹ òpópónà nítorí pé ó léwu, ó léwu. Ìgbà ẹ̀kọ́ kan te bí bá ti pami, mo máa ń ra wọn mi ṣùgbọ́n a lè ra kékeré náà.